Rárá o, mi í ṣe ẹni tí kì í jẹ ẹran o. Mo máa ń jẹ ẹran púpọ̀ ní tẹ̀mi. Kódà mo fẹ́ràn ẹran gan ni ojojúmọ́ ni mo sì máa ń jẹ ẹran. Oríṣiríṣi ẹran ni mo máa ń jẹ. Ẹran namọ̀, ẹran màlúù, ẹran adìẹ, ẹran ẹlẹ́dẹ̀, ẹran àgbò, ẹran ewúrẹ́, gbogbo rẹ̀ ni mo máa ń jẹ.

Ohun tí mo máa ń ṣe lòwúrọ̀ kọ̀ọ̀kan tí n bá tí jí ni wípé mo máa ń gbàdúrà. Iyẹn lohun àkọ́kọ́ tí mo máa ń ṣe. Mo máa ń gbàdúrà láti dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́da mi fún ohun òre ọ̀fẹ̀ tó fún mi láti rí òwúrọ̀ ná. Lẹ́yìn tí n bá gbàdúrà tí mo dúpẹ́ tán, mà á dìde lọ ṣẹ́ exercise díẹ̀. Mo lè jọ́ọ̀gì fún bíí ọgbọ̀n ìṣẹ́jú. Tí n bá jọ́ọ̀gì tán, mà wá padà wálé wá wẹ́ẹ̀ kì n tó bẹ̀rẹ̀ sí ní múra.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa torí wípé mo gbàgbọ́ nínú àwọn òfin yìí púpọ̀. Mo sì mọ̀ wípé láti dáàbò bo àwa awakọ̀ àti láti dá ẹ̀mí wa sí ni òfin yìí ṣe wà fún ànfàní gbogbo àwa ta wà lóri pópó ni. Torí náà ni mo jẹ máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa.

Aago mọ́kànlá alẹ́ ni mo máa ń lọ sùn. Tí aago mọ́kànlá bá ti lù, kò sí ohun kan náà tó wú tí mo lè máa ṣe lọ́wọ́, n dáwọ́ rẹ̀ dúró, ń sì lọ sùn. Torí wípé mo gbàgbọ́ wípé ẹni tó bá tètè sùn yóò tètè jí, mo sì nígbàgbọ nínú kí ènìyàn máa tètè sùn, ó dára ju kí ènìyàn máa pẹ́ sùn lọ. Èyí ló fàá tí mo fi máa ń tètè sùn lágo mọ́kànlá alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Kódà mo máa ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn lóòrèkóòrè. Mo ṣe rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní oṣù tó kọjá. Ìlú Ìbàdàn ni ìlú tí mo lọ nígbà náà. Ìlú Òṣogbo ni mo ń gbé. Mo fi ìlú Òṣogbo sílẹ̀ mo rìnrìn àjò lọ sí ìlú Ìbàdàn ní oṣù tó kọjá.

Nígbà tí n bá sín, ohun tí mo máa ń ṣe ní wípé mo máa ń fi ọwọ́ bomú tàbí kí n fi handkerchief mi bomú. Tí ò bá sí handkerchief àbí face towel lọ́wọ́ mi, màá fi ọwọ́ mi bomú kí sísín yìí kí ó máa ran ẹlòmíràn. Torí sínsin wà lára àwọn ǹkan tó máa ń tètè ran ẹlòmíràn. Èyí ló fàá tí mo ṣe máa ń fi ǹkan bomú tí mo bá ti ń sin.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Èyí tí à- a ń pè ní first aid. Àti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga ti gírámà, ìyẹn secondary school ni wón tí kọ́ wa bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ àti wípé kí a máa ní bọ́ọ̀sì ìrànwọ́ àkọ́kọ́ sí inú ilé. Èyí ló fàá tí mo fi mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́

Àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn-ín tàbí àlọ́ aládùn apanilẹ́rìn-ín tàbí ìròyìn ayọ̀ tàbí tí n bá ń lo àkókò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí tí n bá ń wo eré aládùn tàbí kí n máa wo fíìmù, àwọn nǹkan báyìí ni ó máa ń mú mi rẹ́rìn-ín.

Rárá o, mi ò wọ gíláàsì o torí wípé gbogbo ojú mi ló ń ṣiṣẹ́ déédé. Eyan ojú mi méjèèjì, mo jẹ́ ẹnìkan tí ojú ẹ́ rìnà gan-an ni. Kò sí ohun tí mi ò lè kà, bóyá ó súmọ́ni àbí jíjìnà, gbogbo ojú mi ló ń ṣiṣẹ́ tó sì ń rìnà bí ojú àṣà. Èyi ló fàá tí n kò fi nílò àti máa wọ gíláàsì.

Ìlà àná ìpolówó mi ò le púpọ̀, kò ju wípé kí n mú ohun tí mò ń tà, kí n fi han gbogbo àwọn ènìyàn, kí n sì máa sọ nǹkan tí ó wúlò fún àti nǹkan tí wọ́n lè lòó fún àti àwọn èròjà tí a fi ṣe nǹkan yìí kí wọ́n lè mọ nǹkan tí wọ́n fẹ́ rà. Ó tán?

Rárá o, mi ò sábà bínú nígbà tí n bá wà nínú ọkọ̀ torí pé mo gbàgbọ́ pé ọkọ̀ wíwà jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ máa ṣe pẹ̀lú inú dúdú àti nǹkan tí ó fúyẹ́. Ti ẹni tó bá sì ń bínú ọkàn rẹ̀ ò ní fúyẹ́, ìbínú náà ni ó wà lọ́kàn rẹ̀ ó sì lè kóba nídi ọkọ̀ wíwà. Èyí ló fà á tí mi o fi ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn. Gbogbo ọjọ́ Sunday ni mo máa ń lọ sí ilé ìjọsìn o, torí Kristẹni gidi ni mí, mo sì fẹ́ràn láti máa jọ́sìn pẹ̀lú àwọn Kristẹni bii tèmi ní ilé ìjọsìn mi. Ilé ìjọsìn Methodist ní ìsàlẹ̀ Àárọ̀ Òṣogbo ni mo ti máa ń lọ jọ́sìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú kí a máa huwà jẹjẹ. Jẹ́jẹ́ mi ni mo máa ń lọ, mo sì máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo sì máa ń rìn ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Mi ò ṣe oníwà ìjàgarán. Mo gbàgbọ́ wípé àlàáfíà ni èèyàn lè fi máa gbé ìgbé ayé tó ní ìtumọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbo òrùn sára, èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní sunscreen. Àkókò táa wa yìí, àkókò ọyẹ́ ni, òrùn sì máa ń pọ̀ gan-an ní gbogbo òwúrọ̀ àti ọ̀sán. Mi ò lè jáde kúrò níle láì fi ìdáàbò bo òrùn yìí sára kí ó lè dábò bo ara mi o.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nǹkan bí ọdún mẹ́ta ṣẹ̀yìn nígbà tí mo lọ sí ìlú Bayelsa fún ìnáwó kan ni mo gun ọkọ̀ ojú omi. Ìlú tí a ti fẹ́ lọ ṣe ìnáwó náà jẹ́ ìlú kan tí kò ní ọ̀nà ojú títì rara. Orí omi nìkan ni ọ̀nà tí èèyàn lè gbà dé ìlú náà. Ìdí ló fàá tí mo fi gun ọkọ̀ ojú omi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí àwọn oúnjẹ bí i àmàlà, ògì, ọbẹ̀ ilá, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ọ̀gbọ̀nà kódà gbogbo ọbẹ̀ tó bá ti ń fà ni mo ní àìsàn ìkórìíra sí. Mo ti ní àìsàn ìkórìíra sí fùfú náà.

Ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tó bá wà lọ́wọ́ mi ò bá ṣiṣẹ́ dáadáa mọ́, tí iṣẹ́ rẹ̀ ò dọ́gba mọ́ tó ti ń ṣe ṣègeṣège àbí nǹkan ti bàjẹ́ lára rẹ̀ ni mo tó máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Mi ń ṣe ẹni kan tí gbogbo influence àwọn ẹlòmíì, gbogbo afẹ́ ayé tí àwọn èèyàn máa ń ṣe tó máa ń jọlọ́jú láti tètè lọ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ipara sára. Kódà ipara aláró òloórùn dídùn ni mo máa ń lò. Oríṣìíríṣìí bí mẹ́ta ni mo sì ní tí mo máa ń lò síra wọn. Mo lè lo kan lónìí kí n lo òmíràn ní ọjọ́ kejì. Ó dáa fún lórí ibi tí mo bá lọ. Bóyá òde ni, bóyá patí ni, bóyá ibi iṣẹ́ ni.

Mo máa ń ṣètò íméelì mi pẹ̀lú sùúrù àti ní ọ̀nà tó létò. Bí ìkórí mẹ́fà ni mo máa ń pín àwọn ímeélì mi sí. Àwọn kan wà ní primary, àwọn kan wà ní promotion, àwọn kan wà ní general, àwọn kan wà ní spam, àwọn kan wà ní outbox. Èyí tí olúkalùkù bá jọmọ́ ni mo máa ń fi gbogbo íméelì kọ̀ọ̀kan sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà, n kò lè jáde kúrò nínú ilé mi kí n má wọ ago ọwọ́. Oríṣi ago ọwọ́ bi mẹ́fà ni mo ní, mo sì máa ń wọ̀ wọ́n sí ara wọn. Èyí tí ń bá wọ̀ yóò dá lórí irú ibi tí ń bá ń lọ. Bóyá òde ni mò ń lọ, bóyá ibi iṣẹ́ ni mò ń lọ, bóyá gym ni mò ń lọ, bóyá party ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo rẹ̀ ni mo máa ń rántí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé màá lá àlá ṣùgbọ́n tí mo bá ti jí n kò ní rántí rẹ̀. Ṣùgbọ́n mo lè sọ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà náà, èyí tí àlá tí mo máa ń rántí o pọ̀ ju èyí tí mi ò rántí lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi kíní ni Àtàndá, èyí tó túmọ̀ sí ẹni tí a dá láti máa tan ìmọ́lẹ̀. Orúkọ mi kejì ni Bọ́láwálé, èyí tó túmọ̀ sí ẹni tí ó bá ọlá wá lé. Orúkọ mi méjèèjì ni mo mọ ìtumọ̀ wọn dáadáa.

N kò lè sọ iye ìgbà tí mo máa ń nípàdé lọ́ṣọ́ọ̀ọ̀sẹ̀ torí wípé ó máa ń yọ síra wọn ni. Ṣùgbọ́n tí n bá ní kí n fi òǹkà kan sídìí rẹ̀, màá sọ wípé ó kéré tán ẹ̀ẹ̀marùn-ún. Torí oríṣìíríṣìí nǹkan ni mò ń ṣe papọ̀. Mo máa ń ṣe ìpàdé ṣọ́ọ̀ṣì, ìpàdé ibi iṣẹ́, ìpàdé ẹbí, ìpàdé àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́sọ́ọ̀sẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ Manchester United. Mo fẹ́ràn ẹgbẹ́ Manchester United yìí púpọ̀ púpọ̀. Àti ọdún 2007 ni mo ti ń tẹ̀lé ẹgbẹ́ Manchester United yìí, mo sì ń tẹ̀lé wọn títí di òní-olòní torí wípé mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí púpọ̀.

Kì í má pàrọ́, kì í má jalè. Ó ti pẹ́ gan ni mo ti kẹ́yìn lọ sí ọjà, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí mò ń rà lóde òdí yìí, ẹnú ijọ̀ mẹ́ta yìí, orí íńtánẹ́ẹ̀tì ni mo ti ń ra gbogbo ẹ̀ o. Online ni mo ti ma ń rà, wọ́n sì wá deliver rẹ̀ fún mi nínú ilé mi. Èyí ló fà tí mi kì í fi lọ sí ọjà púpọ̀ mọ́ rárárá.

Bẹ́ẹ̀ni ó, mo fẹ́ràn gbígbọ́ orin àti kíkọ orin. Mo fẹ́ràn ohun orin gan ni torí pé mo gbàgbọ́ wípé orin tí àwọn olóyìnbó ń pè ní music ni ayé. Orin ni ayé. Ìyẹn túmọ̀ sí music is life. Kò sí nǹkan tí mo lè máa ṣe tí ǹ mi gbọ́ orin. Bóyá mo fé lo gym ní ó, bóyá mo fé sisé ní ó, máa mo gbó orin pèlú rè.

Batiri fóònù mi máà ń dúró dáadáa díẹ̀ ó ṣì máa ń tó mí lò fún odindi ọjọ́ kan tí n bá charge rẹ tó full tán pátápátá. Èyí ló fa tí mo sì fi maánejì fọ́ònù ọ̀hun na lo torí wípé fóònù ọun nà ti sú mi ṣùgbọ́n bátìrì rẹ̀ tó dára díẹ̀ yìí ló sì jẹ́kí n máa lòó.

Mo ma ń toro aforiji pẹ̀lú ọkàn ìrẹlẹ̀, ọkàn tó ti ronú pé wàdàní tòótọ́ tí kò sì fẹ́ ṣẹ̀ mi. Mo ma ń rẹ ara mi sílẹ̀, mo sì ma ń sọ gbogbo ohun tí mo ṣe tí kò dá gbogbo àṣiṣe mi, mo sì ma ń toro aforiji fún gbogbo wọn pẹ̀lú ọkàn tí kò ní dá ẹ̀ṣẹ̀ náà mọ̀.

Ní tòótọ́ méjèèjì ni mo fẹ́ràn, àti coffee àti tea. Ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ torí wípé tea ni ó ti mọ́ mi lára láti kékeré. Bàbá mi ló sì fi tea mimu kọ́ wa torí wípé ojoojúmọ́ ni a máa ń mu tea nílé wa nígbà tí mo wàn kékeré. A máa ń mu láárọ̀, a sì tún máa ń mu lálẹ́.

Bẹ́ẹ̀ni, àgbàlá òjò ńlá wà ní inú ilé tí à ń gbé. Àgbàlá òjò yìí tóbi gan an ni. Kódà tí òjò bá ti ń rọ̀, ibẹ̀ ni gbogbo ọmọdé ilé ti lọ máa ń ṣeré tán sì máa ń sẹré nínú òjò tí wọ́n má ń wẹ̀ tí wọ́n má ń ṣe erepá àgbàlá náà tóbi púpọ̀ púpọ̀ mo sì fẹ́ràn rẹ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò o, mi kì í lò ọwọ́ òsì rárá. Kódà ọwọ́ òsì mi yìí, ó fẹ́ useless tàn pátápátápata Olohun ma jẹ o useless tàn o. Ọwọ́ ọ̀tún ni mo fún máa ń ṣe gbogbo nǹkan tí mo máa ń ṣe torí wi pé òun ló rọrùn jùlọ fún mi àti lò. Mi ò mọ ọwọ́ òsì mi yìí lò rárá, ṣùgbọ́n mo fẹ́ mọ bo se ń lò dáadáa, mo sì fẹ́ bẹ̀rẹ̀ sí ní traini rẹ̀

Kí n má pàrọ́, kí n má jalè. Mi ò fi bẹ́ mọ̀ bí a ti ń tún àwọn ǹkan ṣe o, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi, ẹni tí mo tẹ̀lé, ẹ̀gbọ́n mi Alexander Ogunjuibi, ha! Guru ni nínú kámọ̀ tún ǹkan ṣe o. Ó mọ̀ kámọ̀ tún ǹkan ṣe púpọ̀ púpọ̀ púpọ̀. Èyí ló fà tí ó fi lọ ṣe ẹ̀kọ́ engineering ní yunifásítì.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu oogùn lójoojúmọ́ torí wípé ó ní aìlera kékeré kan tí mò ń bá fi lọ́wọ́ báyìí, aìlera ìfúnpá gíga àti cholesterol tó lọ sókè díẹ̀. Ẹ̀yi ló fàá tí mo fi máa ń mu oogùn lójoojúmọ́ torí wípé ó ní oogùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo fi ń kojú aìlera méjèèjì yìí tí mo sì máa ń lò wọ́n lójoojúmọ́.

Aago méje ni mo máa ń jẹ oun alẹ́. Mo máa ń make sure wípẹ́ gbogbo oúnjẹ tí mo fẹ́ jẹ fún ọjọ́ náà, ó gbọdọ̀ tán titi aago méje alẹ́ torí wípẹ́ mo nígbàgbọ́ pé kò da kí èèyàn máa jẹun alẹ́ lẹ́yìn aago méje, kò ní sí ààyè fún oúnjẹ náà láti tètè kúrò lára láti digest dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí. Kódà láìmọye ìgbà. Èyí tó ṣẹlẹ̀ sí mi kẹ́hìn tí mo rántí ni ìgbà tí mò ń lọ sí ìlú kan ní ìlú Ibadan. Mo ti dé òpópónà tó lọ sí àdúgbò náà ni gbogbo ẹ ba dàrú mọ́ mi lójú. Ìgbà tí ọ̀nà pín sí méjì, ǹko ràntí bóyá, ọ̀tún ni kí n yà sí àbí òsì. Bí mo ṣe kàn yà sí ọ̀tún ni ìyẹn ó. Àse òsì ló yẹ kí n yà sí. Bí mo ṣá ṣe ṣìná lọ́rokan niyẹn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi lóòrèkóòrè. Kódà tí ìyádá mi bá tún ti wà ní ilẹ̀, èyí táa ń pè ní update, kíá, mii fi àkókò ṣòfò rára wo, màá ti update rẹ̀, màá ti mú dojú wọ́n. Torí wípé mo gbàgbọ́ wípé ọ̀nà atí máa jẹ́ kí gbogbo ǹkan máa lọ déedé ni wípé kí ń máa ṣe ìmúdójúwọ̀n software mi lóòrèkóòrè.

Èso tí mo fẹ́ràn jẹ jù ni èso ápù. Mo fẹ́ràn èso ápù yìí púpọ̀ púpọ̀ torí wípé ó dùn lẹ́nu, ó sì ní àwọn ǹkan ninú tó lè ṣe ara lóore púpọ̀ púpọ̀. Kódà àwọn dókítà máa ń gba ènìyàn níyànjú láti máa jẹ ó kéré tán ápù ẹyọ kan lójoojúmọ́. Èyí ló fa tí mo ṣe fẹ́ràn àti máa jẹ èso ápù.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Mo lérò wípé tí n bá ń bá wọn jẹ oúnjẹ ọ̀sán, ọ̀nà yìí la lè máa gbà tí máa mọ ara wa dáadáa. Tá ó máa ṣe àwàdà tá o ṣì máa bá ará wá sọ̀rọ̀. Torí ẹni tí èèyàn bá tí ń bá jẹun, ó di dandan kí èèyàn máa bá sọ̀rọ̀, tí èèyàn o ṣì jọ mọ ara wa dáadáa.

Mo ma n kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti inú dídùn torí wípé mo mọ̀ wípé ilé ti fẹ́ tó lọ, inú mi sì ma n dùn àti fẹ́ parí iṣẹ́ fún ọjọ́ náà. Kódà àkókò náà ma n yára bí àṣà lójú mi torí wipé kì í pẹ́ tí ò fi ma n de rárá o.

Ìgbà tí mo bá rí wípé ó tóo fà náà ni o. Mi ò kin n ṣàdédé fà ǹkan lójijì. Rárá o, mo máa ń fojú fín lẹ̀ dáadáa, mo máa ń wo gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa kí n tó mọ̀ bóyá àsìkò ti tó àti fà àbí kí n fiì lẹ̀. Mo máa ń ṣe àyẹ̀wò fínìfínì kí n tó mọ̀ bóyá màá fà o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọ̀já ààbò nígbà tí n bá wà nínú ọkọ̀ torí wipé fún ara mi náà ni ọ̀já ààbò yìí wà fún láti lè ràn mí lọ́wọ́ tí ọkọ̀ bá ní ìjàmbá àbí tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀. Ọ̀já ààbò yìí lè dáàbò bo yan tí ó sì fà á yan dúró tí ó yín jẹ́ kí ọkọ̀ ju ènìyàn dànù. Torí náà ni mo ṣe máa ń lo ọ̀já ààbò yìí nígbà tí n bá wà nínú ọkọ̀ ní gbogbo igba.

Àkókò òwúrọ̀ ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí se máa ń lọ, òwúrọ̀ jọjọ́ ẹni máa ríre. Mo gbàgbọ́ wípé àkókò òwúrọ̀ ló dára jù torí wípé òwúrọ̀ ni èeyàn máa ń ṣe gbogbo nkàn tí èeyàn bá fẹ́ ṣe. Òwúrọ̀ ni èeyàn máa ń yára ṣiṣẹ́. Tí òwúrọ̀ bá si ti dàrà, gbogbo ọjọ́ náà yóò dàrà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí mo bá mú ohun mímu lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ó torí wípé àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé kọ́ọ̀pù ni mo fi máa ń mú ohun mímu. Ṣùgbọ́n tí n bàá ti fẹ́ mú láti inú ìgò àbí inú ike ni mo máa ń sábà lo ọ̀pá ìfàmú́ra tàbí inú agolo náà ni mo máa ń sábà lo ọ̀pá ìfàmú́ra.

Kò tìí pẹ́ púpọ̀ tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ o. Kódà ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ìgbà tí mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbékalẹ̀ iṣẹ́ kíkọ jẹ́ ohun tí mo máa ń ṣe lóòrèkóòrè. Gbogbo ìgbà tí n bá ti ní iṣẹ́ tuntun lọ́wọ́ ni mo máa ń kọ́kọ́ kọ ìgbékalẹ̀ torí mo ní gbàgbọ́ pé nǹkan àkọ́kọ́ tó yẹ kí èèyàn ṣe kẹ́yìn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ni kó kọ́kọ́ kọ ìgbékalẹ̀ iṣẹ́ náà jáde.

Bẹ́ẹ̀ni, ojú mi dára kódà ojú mi dára púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àjọ jẹ́gbẹ́ àti àwọn tí kò tó mi lẹ́gbẹ́ gan. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ojú wọn ò dára tó ti tèmi, tọ sí ti ń lo ìgò, ṣùgbọ́n èmi kò lo ìgò rara o. Ojú mi sì ń rína síbẹ̀, ó ń rína gerige bi ojú àṣà.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa wẹ̀, bóyá lódò ni àbí swimming pool. Mo sì ní orísìírísìí bí i aṣọ ibi mẹ́ta àbí mẹ́rìn tí mo fi máa ń wẹ̀ lóorekóòrè. Mo lè wọ òmíràn lónìí kí n wọ òmíràn nígbà kejì tí mo bá tún lọ sí swimming pool tàbí odò.

Rárá o, n kò ní àwon ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi báyìí, ṣùgbọ́n mo ti ní ìpinnu lọ́kàn láti ra àwon ẹ̀rọ ọlọ́gbọ́n bíi mélòó kan sí ilé mi. Mo fẹ́ ra ẹ̀rọ ọlọ́gbọ́n tẹlifíṣàn, ẹ̀rọ ọlọ́gbọ́n iná àti ẹ̀rọ ọlọ́gbọ́n sound system sí ilé mi báyìí.

Bẹ́ẹ̀ni, mo ti rin pẹ̀lú oko ojú irin ríi nǹkan bí ọdún méjì kan sẹ́yìn nígbà tí mo fẹ́ lọ sí ìlú Kaduna láti ìlú Osogbo ni mo gun ọkọ̀ ojú irin. Ọkọ̀ ojú irin ni mo fi rin ìrìn-àjò náà, mo sì gbádùn rẹ̀ púpọ̀púpọ̀ torí ìgbà náà ni ìgbà àkọ́kọ́ tí n o rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Mo máa ń ṣe irun mi lóòrèkóòrè torí wípé mii fẹ́ kí irun mi máa kún púpọ̀ púpọ̀. Ọ̀sẹ̀ méjì méjì ni mo fi máa ń gé irun mi. Tí mo bá ti gée ní òní báyìí, tó bá ti pé ọ̀sẹ̀ méjì báyìí, màá tún lọ gẹ. Bóyá oti kún o, bóyá kò tii kún o, n kò fẹ́ mọ̀. Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń ge irun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an ni mi ò fín tùràrí rárá torí pé mi kò fẹ́ láti máa ṣe àṣejù rẹ̀. Ìgbà tó bá jẹ́ dandan fún mi àbí tí ń bá lọ òde ńlá ni mo máa ń sábà fín tùràrí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò lẹ́ẹ̀kọ̀kan. Kò sí ẹnìkan láyé yìí tí kì í gba ímeèlì àìwúlò. Tí mo bá sì ti rí wọn báyìí, ẹsẹkẹsẹ ni mo máa ń gbọn wọn yọ danu, ti mo ma ń dílíìtì rẹ̀. Torí àwọn ímeèlì àìwúlò yìí máa ń bí mi inú, ṣùgbọ́n kò sí ǹkan tí mo fẹ́ ṣe, ó ti di bárakú.

Online ni mo ti máa ń rà ǹkan báyìí o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń rà ǹkan lọ́jà àbí supermákẹ̀ẹ̀tì ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta yìí, gbogbo ǹkan tí mo máa ń rà, online ni mo ti ń rà o. Orí íńtánẹ́ẹ̀tì mo ti ń rà gbogbo rẹ̀, wọ́n a sì wá já fún mi ní ilé mi. Èyí rọrùn púpọ̀ fún mi torí pé n kò nílò láti kúrò ní ilé mi rárá àti ra ǹkan tí mo bá fẹ́.

O ti pẹ́ gan an o. Ìgbà tí mo kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù ni bíi ọdún mẹ́rin sẹ́yìn nígbà tí mo sì máa ń lọ ra àwọn ohun èlò ibi iṣẹ́ mi ní abúlé kan ní ìlú Èkìtì. Ìgbà náà ni mo kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù. Àti ìgbà tí mi ò tí máa lọ ra nǹkan lábúlé mọ́ ni mi ò tí gún ọkọ̀ akẹ́rù mọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ kí a máa fi oúnjẹ ṣòfò. Ó máa ń mú inu bí mi mo sì kórira gan ni, torí náà tí oúnjẹ kankan bá kù mo máa ń gbe pamọ́. Mo máa ń tọ́jú rẹ̀ sínú freezer di ọjọ́ mìíràn tí ń ó gbe jáde tí ń ó sì tún ṣe tàbí microwave rẹ̀ tí ń ó sì jẹ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé o. Oríṣiríṣi ìwé ni mo máa ń kà; bóyá ìwé ìtàn ni, bóyá ìwé biography ni, bóyá ìwé lórí èdè àti àṣà àti ìṣe ni. Oríṣiríṣi ìwé ni mo fẹ́ràn tí máa ń kà torí wípé àti kékeré ni bàbá ti fi àṣà máa ka ìwé sínú mi, ó sì ti di bárakú fún mi ọ́.

Ó ti pẹ́ gan tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ o. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ níta àti máa lọ sí ilé ounjẹ́ sì máa ń nira fún mi torí wípé oúnjẹ tí mbá sè nínú ilé mi tàbí tí ìyá mi bá sè nìkan ni mo máa ń sábà jẹ. N o fẹ́ràn àti máa ra oúnjẹ jẹ ní ìta ráárárá. Èyí ló fa tí ó fi jẹ́ wípé ó ti pẹ́ gan tí mo ti kẹ́yìn lọ sí ohun oúnjẹ o.

Rárá o, lu etí mi kẹ̀. Nígbà tí mi n ṣe obìnrin, èmi kò lu etí mi o. N kò sì ní èrò láti lu rárá. Tí n bá fẹ́ fi ǹkan setí láti ṣòge gán, àwọn íyẹetí tí kò nílò kí a lu eti wà fún ọkùnrin. Ọkùnrin ni mí, ọkùnrin n sì lu etí nílẹ̀ tí mo ti wá. Èwo ni kọ́ ọkùnrin lu etí nílẹ̀ Yorùbá?

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ wa. Ǹkan tuntun tí mo sì kọ ní software tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí a fi ń ṣe àgbéyẹ̀wò data dáadáa jù ti tẹ́lẹ̀ lọ. Orúkọ software náà ni Power BI. Wọ́n sì kọ́ wa bí a ti ń lò ó, bí a ó sì máa fi ṣiṣẹ́ ní ẹnu iṣẹ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora díẹ̀ tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ṣùgbọ́n ìrora yìí kìí pẹ́ púpọ̀. Nígbà tí n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ ni ìrora yìí máa ń wà, tí n bá ti ń sọ̀rọ̀ náà lọ, ọkàn mi màá ń bẹ̀rẹ̀ sí ní balẹ̀ síi, ìrora yìí sì máa ń salọ, n sì máa sọ̀rọ̀ láìrọnu nípa rẹ̀, láì ṣẹ́ṣẹ́ máa dákẹ́ láàrín ọ̀rọ̀, n o ṣì máa sọ̀rọ̀ dáadáa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kọ̀m̀pútà, data, Íńtánẹ́ẹ̀tì, fóònù, àwọn sọfitiwẹ́ bí i Python, Power BI, Tableau, Excel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ni ó ṣe pàtàkì níbi iṣẹ́ mi.

A! Ó ti pẹ́ gan o, kódà ńko rántí ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín. Ohun tó fàá ní wípé gbogbo eyín mi ló dára, kò sì sí eyì kankan bẹ́ tó ń fún mi ní wàhálà àbí ìdààmú. Mo ma n tọ́jú eyín mi, mo ma n fọ yín lórè kórè, mo sì ma n fọ yín lẹ́ẹ̀ méjì tàbí ẹ́ẹ̀mẹta lójúmọ́. Èyí ló fàà tí ó jẹ́ wípé oral hygiene mi dára púpọ̀, n kò sì nílò láti lọ wo eyín lọ́dọ̀ dókítà mọ́

Bẹ́ẹ̀ni mo máà ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà. Rẹ̀kọ̀okan ni. Nkan tó sì máa ń fa lẹ́ẹ̀koọ̀kan yìí ni bóyá tí n bá tètè sùn ní òru tí n bá pẹ́ sùn èyí lè fa kí n máa sùn ní ọ̀sán. Ìyẹn tí n bá sì wà nílé ni o. Tó bá jẹ́ wípé ibi iṣẹ́ ni mo wà mi n sùn lọ́sàn o.

Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ yìí, gbogbo rẹ̀ kọ́ ni ó jẹ́ òótọ́. Èyí ni ó fàá tí mo se máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ yìí fúnra mi. Èyí tí mo bá rí wípé ó jẹ́ òótọ́ tó sì ní ìtumọ̀, nbẹ̀ ni máa gbàgbọ́ nínú rẹ̀. Èyí tí ó bá jẹ́ ìdàkejì, mi ò ní gbàgbọ́ nínú rẹ̀.

Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ pọ̀ o. Kódà kí ń má parọ́ kí ń má jalè, data tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ ó kéré tán. N óò lo data tẹ́ni giìgì lọ́sẹ̀. Àwọn ọ̀sẹ̀ mìíràn wà tó jẹ́ wípé mo máa ń lò ju bẹ́ẹ̀ lọ dáadáa. Àwọn ọ̀sẹ̀ mìíràn náà sì wà tí mo lè máa lò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó kéré tán. Ni average, n óò lo data tẹ́n gigì lọ́sẹ̀

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Mo fẹ́ mọ̀ bí a ṣe ń wa ọkọ̀ manual àti automatic. Èyí ni ìmọ̀ tuntun tó wù mí láti kọ́. Mo sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtìkọ. Mo ti lọ forúkọ sílẹ̀ nílé ẹ̀kọ́ bí a tí ń kọ mọ́tò wiwà. Mo sì ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní àná.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó dára púpọ̀. Kódà ẹni tí mo ṣiṣẹ́ náà fún ṣe ló ń yìn mí. Ó gbóríyìn gidi fún mi, inú rẹ̀ sì dùn púpọ̀, púpọ̀ sí iṣẹ́ tí mo bá ṣe. Inú rẹ̀ dùn wípé mo bá ṣe iṣẹ́ tó dá, tó kójú òṣùwọ̀n, ó sì ti ṣe ìlérí wípé èmi nìkan lóun ó máa gbéṣẹ́ fún ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn lọ sí etíkun gidi gan an ni. Kódà ìfẹ́ mi fún lílọ sí etíkun yìí, ó wà lára ìdí tí mo fín rò lọ́kàmi láti kó kúrò ní ìlú Òṣogbo tí mo wà lọ sí ìlú Èkó. Kò sí okun kankan ní ìlú Òṣogbo tí mo wà yìí, kò sí etíkun kankan. Ṣùgbọ́n ìlú Èkó jẹ́ ìlú kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ okun àti etíkun púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjò gidi gan ni. Oríṣiríṣi ìjó ni mo ṣì máa ń jó. Ìjó Fuji, ìjó hip hop, ìjó break dance, oríṣiríṣi mo ń jó, salsa. Mo mọ ìjó àwọn ọdẹ jó. Oríṣiríṣi ìjó ni mo máa ń jó gan ni.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi. Mo fẹ́ràn yàrá ibùsùn mi yìí fún oríṣiríṣi ìdí. Ìkíni, òun ni yàrá tó tóbi jù, tó sì lẹ́wà jù nínú gbogbo ilé mi. Gbogbo ògiri rẹ̀ lakun ní àwọ̀ tí mo fẹ́ràn jù, àwọ̀ blue. Yàrá yìí sì máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdání ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀kan ni. Kì í ṣe wí pé mo fẹ́ràn eré ìdání yìí púpọ̀ náà, ṣùgbọ́n àwọn ìgbà mìíràn máa ń wà tó jẹ́ wí pé n kò ní ní eré míì tí mo lè ṣe ju eré ìdání yìí lọ. Èyí ló fà á tí mo ṣe máa ń ṣe é lẹ́ẹ̀kọ̀kan.

Mo máa ń pàrọ̀ ọkàn mi pẹ̀lú àdúrà àti títún fi ayé mi fún Jésù. Tín bá ti rí wípé mo nílò ìpàrọ̀ ọkàn, màá wólẹ̀ lórí orúnkún mi, màá sì gbàdúrà sí Ọlọ́run mi, màá sì tún ayé mi fi fún, kó tọ́ mi sọ́nà kó sì pàrọ̀ ọkàn mi fún mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Kódà òrufẹ́ oúnjẹ yìí ni dókítà sọ fún mi kí n máa jẹ ní hospital torí wípé mo ní àìlera kékeré kan lára àìlera ìfúnpagíga. Dókítà sì tí sọ fún mi wípé oúnjẹ tó lérò fún ìlera ni mo gbọdọ̀ máa jẹ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣèwádìí wọn fínífíní, mo sì máa ń yẹ gbogbo nǹkan tó wà nípa wọn wò. Mo máa ń ṣèwádìí wọn láti lè mọ irú èèyàn tí wọ́n jẹ́, àwọn ìwà tó wà lọ́wọ́ wọn, bí wọ́n ṣe rí níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ àti bí wọ́n ṣe rí ní ìgbésí ayé wọn, àwọn nǹkan tí wọ́n máa ń ṣe àti àwọn nǹkan tí wọ́n ò máa ń ṣe. Gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń ṣè wádìí.

Ìgbádùn mi o lọ títí náà púpọ̀. Kò kọjá kí n máa gbọ́ orin, kí n máa play game tàbí kí n máa wo àwòrán lórí tẹlifísàn àbí lórí fẹ́fónù mi, tàbí kí n máa wo bọ́ọ̀lù. Ó tan, ìgbádùn mi o lọ títí rárá. Ìgbà mìíràn náà mo lè máa ṣe eré ẹksasàìsì bóyá kí n lọ sí gym àbí kí n lọ jogi ló bá tàn.